Ṣé o mọ bí a ti ń yá àwòrán? N mò mọ̀ bí a ti ń yá àwòrán diẹ́ àmọ́ mio fi bẹ́ẹ̀ mọ̀ bó ṣe ń yá àwòrán púpọ̀. Ṣùgbọ́n mo máa ń gbiyanju ìyẹn lẹ́ẹ̀kan kan tí ó bá wù mí yá torí àwọn àyàwòrán yẹn kò sí nǹkan tí mo fẹ́ ràn bíi ti tẹ́lẹ̀ mọ́. Èmi kì í sábà yá àwòrán púpọ̀ sá, ṣùgbọ́n wèll, mo máa ń yá àwòrán sá lẹ́ẹ̀kan kan, ẹ̀ẹ̀kan kan nìyẹn, kò ń ṣe gbogbo ìgbà o. Wè, ká yá àwòrán yẹn kò sì ńkan tí mo fẹ́ ràn. Bẹ́ẹ̀ ni, mi fi bẹ́ẹ̀ fẹ́ràn kí n máa yá àwòrán ṣùgbọ́n kò sí problem. Tí o bá wá, a máa yá àwòrán ni, anything n tó bá wá, a máa yá aṣàwó rán. Bi ọro ṣe jẹ́ nìyen ṣá, ṣé ẹ ń gbádùn mi púpọ̀?

Ọjọ́ mélòó ni o fi ní fún ìsinmi ọdọọdún? Áà! Óṣù kan. Ọjọ́ kinni ọjọ́ kéji ọjọ́ kẹta, ọjọ́ kẹrin, ọjọ́ karùn-ún, ọjọ́ kẹfà, ọjọ́ keje, ọjọ́ kẹjọ, ọjọ́ kẹsàn-án, ọjọ́ kẹwàá. Ó fẹ́ jẹ́ pé gbogbo ìgbà ni èmi máa ní ìsinmi o. À, kò sọ̀rọ̀ ọjọ́ ń bẹ. Ká wa sa ri ni ìsinmi ni ìsinmi jẹ́. Áwa ò care nìpà iyen, since ojo ìsinmi any ọjọ́, ọjọ́kọjo ló máa ń jẹ́ ọjọ́ ìsinmi lọ́dọ̀ tèmi o. Kò sọ̀rọ̀ pé kí nìkan tí n bà ti lọ school, ọjọ́ ìsinmi ni lọ́dọ̀ tèmi. A sùn fọnfọnfọn nlé nuu, kò lọ far ra rá n bí bàì.

Ìbò, ibi wo ni o fẹ́ràn? Lodge. Ibo mo fẹ́ràn? Ilé le mi fẹ́ràn, èmi fẹ́ràn kí n wà nílé. Lataarọ̀ dále kìí àwa sa tí wà nílé ká máa ṣeré. Ilé mi fẹ́ràn kí a máa lọ ibi kan pàtó, bí mo ṣe wà, kò sí nǹkan tó special nínú, ayé ìjàre, ayé ti kọjá kí a máa rìn káàkiri. Kò sí, ká kí wọ́n tí wọ́n nílé, mo fẹ́ràn kí n wà nílé tí mo dẹ̀ ń jẹ́ gbádùn ilé. Iná wà, iná lórí phone, power bank wà, everywhere set, ráìsì wà, gbogbo ẹ̀e wà nílé. Kíni ọ̀hún tí wọ́n máa ń wá káà kiri? Éwo ká dúró sí ilé yẹn gangan. Ohun ló tẹ mí lọ́rùn jù kí a máa lọ kí àa má bọ yẹn, ìbí tí mo fẹ́ràn jù lè jú lé lọ. Ilé náà ni, kíni èèyàn bá à káàkiri?

Ah! Mo máa ń wọ fìlà o, ojoojúmọ́ ni mo máa ń wọ fìlà torí oòrùn tó ń mú Nàìjíríà yìí lásán kìí ṣe kéékèè, òòrùn máa ń pọ̀ ní Nàìjíríà, so mọ máa ń dé fìlà. Ọ̀pọ̀ ìgbà jùlọ mo máa ń dé fìlà yàtọ̀ sí ìyẹn gan. Hmm, kí mo tún fẹ́ sọ yẹn, Orí mi tó ti máa ń pa lọ, irun mi ti ń ṣú sẹ́yìn. So mo máa ń fi fìlà bo, lọ̀pọ̀ ìgbà kí ólorun lè ṣàánú wa, kí iru rẹ mà fi àti kékeré pàdé. Kí ólorun máa ṣàánú wa Nàìjíríà yìí, ẹ́ rẹ̀ gbogbo nǹkan ló ti fẹ́ dí ṣègeṣège, ẹyẹ ò ke bí ẹyẹ, ẹkú, ò ke bí ẹku mọ́, ẹ́. Fìlà tí mo máa ń wọ fìlà face cap àti ètò tí wọ́n máa ń dì sí àwọn àkàrà àkankàn beyin nan. Mo máa ń wọ ìyẹn sá.

Kí ni mo máa ń gbọ́ tí bá wà nínú ọkọ̀? Ah, orin, mo máa ń gbọ́ orin Rema. Torí orin rẹ̀ le mí fẹ́ràn jù lọ. Orin àwọn ẹeyan wọ mo like orin Rema gan, àbí orin Seyi vibes. Dò mí kì í fi bẹ́ẹ̀ wọ mọ́tò sá. Mo máa ń wọ mọ́tò but, mọ́tò èrò ni, só míì ni ànfààní láti play orin tó bá wù mí, àmọ́ tí n bá wà n lẹ̀, mo máa rí pé mo gbọ́ orin Rema. Òun ni mo máa ń gbọ́ jù. Bẹ́ẹ̀ ni. Nǹkan tí mo lè sọ lórí e ò ju yẹn lọ sá. Ṣé gbogbo ẹ ṣì ń lọ déédéé? Ó ṣe é, ók, ók. Orin, a ṣá ń gbọ́ orin ṣá. A ṣá ni gbogbo rògbodiyan Nàìjíríà yìí kí ẹeyan tun ma màá gbọ́ orin sí, à ń gbọ́ orin lẹ́ẹ̀kookan.